Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí àwọn àdéhùn, òun ló máa ń tọ́yàn, tọ́nà, ló máa ń tọ́yàn lọ sí nǹkan tó yàn fẹ́ ṣe, nǹkan tó yàn mọ̀, nǹkan tó yẹ kí yàn mọ̀ àti nǹkan tío ye keyan mọ̀. So àdéhùn òun ló máa ń tan fìtílà sí. So bẹ́ẹ̀ ni mo máa ń, mo máa ń ka àwọn àdáhun, máa ń kọ àwọn àdéhùn dáadáa.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó, ṣùgbọ́n WiFi kọ́ mo ń lò. Nẹ́tíwọkì phone ni mo ń lò, so ó yára tó. That is, o fast, yeah, it's very fast. Ó yára tó, bẹ́ẹ̀ ni ó yára tó. Ìgbà mí mo ń lo WiFi, ìgbà mí mo lè lo phone net-- phone network.

Báwo lo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bi ò ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Àwọn tí ìwà wọn bá tayọ sí títè mi, tí wọ́n bá wà nílána títè mi, n ò lè bá wọn ṣọ̀rẹ́. Ṣùgbọ́n èyí tí ò bá làná sí títè mi mi ò lè bá ọ̀rẹ́. So àwọn.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá sun? Mo lè se nǹkan púpọ̀. Mo nífẹ̀ẹ́ football, eré àfẹsẹ̀gbá mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. Mo lè gbá, mo dé lè wò. So ara nǹkan tí mo máa ń ṣe niyen mo lè, mo de lè play ayò àbí kí n play chess.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Hmmm Yorùbá, èdè Yorùbá mo gbọ́ dáadáa, ǹkan tó bi mi mọ́ ni. Mi ò fi bẹ́ẹ̀ lo elò ìrànwọ́ ohùn. Mi ò tí fi bẹ́ẹ̀ lòó rí dáadáa. Mo tì le lò ó nígbà tí mi ò mọ̀ but. Mi ò tí, ṣùgbọ́n mi ò tí fi bẹ́ẹ̀ lòó rí dáadáa. Ṣùgbọ́n mo mọ̀ nípa rẹ̀ dáadáa.

Èso wo ni o fẹ́ràn ẹ fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn láti jẹ ju ni èso ọsàn. Mo fẹ́ràn ọsàn lọ́pọ̀lọpọ̀. Àgàgà ẹyì tí ó bá ní omi nínú mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi ipara sara? Aà bẹ́ẹ̀ ni màá ń fi ipara sara. Tí mo báti wẹ̀ láàárọ̀ ti bá ti ṣe ohun tí oyẹ kìí ṣe, ìpara màá fi ìpara láti lè jẹ́ kí ẹ̀wà mi yọ dáadáa. So bẹ́ẹ̀ ni mò máa ń fi ìpara para dáadáa. Ìpà irun wà, ìpara náà sì wà. So mo màá ń lo ìpara dáadáa.